Ṣé o fẹ́ràn jíjó? Ṣé o mọ̀ pé jíjó lè mú ayọ̀ àti ìfaradà bá ọkàn àti ara rẹ? Èmi fúnra mi, mo fẹ́ràn jíjó gan-an. Nígbà tí mo bá ń jó, inú mi máa ń dùn, ara mi sì ń rọ. Jíjó ń jẹ́ kí ì sọ ìrò inú mi di àfihàn, ó sì mú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí dùn sii. Ìrírí yìí ń kọ́ mi pé ayọ̀ àti ìsinmi máa ń bọ̀ látara ijó.

Ṣé o ní àwòrán lára? Ṣé o mọ̀ pé fífi àwòrán sílẹ̀ lè mú ìrírí àti ìtẹ̀lọ́rùn bá ọkàn rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára tí mo fi sí ọ́fíìsì mi àti ilé mi. Nígbà tí mo bá wo àwòrán náà, ó máa rántí mi sí ìrírí pẹ̀lú ìdílé àti ọ̀rẹ́ mi. Àwòrán náà ń mú inú mi dùn, ó sì ń kọ́ mi pé ìrántí rere lè fún ọkàn ṣẹ́ ṣe àti fún ìmọ̀lára ìtẹ̀lọ́rùn.